Ọ̀nà púpọ̀ máa ń gbani bọ̀ nínú ẹ̀bùn fífún. Kọ́n fún mi lẹ́bùn, kọ́n sọ̀rọ̀ mi sí rere, kọ́n sọ̀rọ̀ mi sí dáadáa. Ìwọ̀n yẹn gẹ́gẹ́ wọn ló da jù. Ọ̀nà wọ́n yẹn mo lẹ́kẹ̀ àti máa gbani. Lọ́nà bẹ́ẹ̀ yẹn, orí mi lè máa wú, inú mi á máa dùn síi, màá dẹ̀ máa yọ̀. Bá yẹn ni mo ṣe léèrè, màá mọ̀ pé nǹkan tí mo ṣe ó da. Ọ̀nà tí mo máa ń gbani ó sì yàtọ̀. Ó dúró lé lórí irú iṣẹ́ yẹn. Tí ó bá jẹ́ iṣẹ́ tí mo ṣe tán sanwó fún, tán gbà mí kì í ṣe tán sanwó fún mi. Owó yẹn náà, ẹ̀yìn náà ló jẹ́. Ṣùgbọ́n tí wọ́n bá sọ̀rọ̀ mi dáadáa, tí wọ́n tó ń sọ iṣẹ́ mi, tí wọ́n tó ń fi han ẹlòmíì, iyìn náà ni mo ti gba bẹ́ẹ̀ yẹn. Àmọ́ tí wọ́n bá dẹ̀ ṣe wí pé iṣẹ́ tí mo ṣe lọ́fẹ̀ẹ́ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ mi àbí tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ mi dáadáa, a jẹ́ kí orí mi, a jẹ́ kí n fẹ́ ṣe sí i. Ọ̀rọ̀ tí wọ́n bá dẹ̀ tún jẹ́ èyí tí n ṣe lọ́fẹ̀ẹ́, inú mi á tún dùn.